Bẹ́ẹ̀ni, mo fẹ́ran yíya àwòrán. Ó jẹ́ ǹkan tí mo rí gẹ́gẹ́ bí ohun ìsimi àti ohun ti ń jẹ́ kí n tura. Nígbà tí mo bá ya àwòrán, inú mi máa ń balẹ̀, mo sì máa ń gbàgbẹ́ wàhálà díẹ̀. Kò jẹ́ pé mo ya àwòrán nípa iṣẹ́ nìkan, mo tún máa ń ṣe é fún ìdárayá ara mi. Mo fẹ́ran yíya àwòrán nítorí ó jẹ́ kí ń ṣàfihàn èrò inú mi dáadáa. Nígbà mi, ó rọrùn fún mi láti fi àwòrán hàn ju kí ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnu lọ. Mo lè fi àwòrán ṣàlàyé ohun tí mo ń rò tàbí ohun tí mo ní lọ́kàn, èyí sì ń fún mi ní ayọ̀. Mo tún fẹ́ran láti kọ́ ẹ̀kọ́ tuntun nípa yíya àwòrán. Bí mo ṣe ń tẹ̀síwájú, mo máa ń gbìyànjú àṣà tuntun mo sì ń ṣe àtúnṣe sí ara mi. Kò ṣe pàtàkì bóyá àwòrán náà pé tàbí rárá, ohun tó ṣe pàtàkì fún mi ni pé mo gbádùn rẹ̀ mo sì rí i gẹ́gẹ́ bí ọ̀nà kan láti lo àkókò mi dáadáa. Bẹ́ẹ̀ni, mo fẹ́ran yíya àwòrán lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Mi ò fẹ́ sọ oúnjẹ nù rárá, torí mo mọ̀ pé oúnjẹ ṣe pàtàkì. Bí mo bá ń se oúnjẹ tí ó sì kù, mo máa ń pa á mọ́ kí n lè tún jẹ lọ́jọ́ mi. Ṣugbọn kí n tó jẹ oúnjẹ tó kù, mo máa ń wò ó dáadáa. Bí mo bá rí pé oúnjẹ náà kò da mọ́ tàbí pé òun rẹ̀ ti yí padà, mi ò ní lè jẹ rárá. Nítorí pé ìlera mi ṣe pàtàkì sí mi, mi ò dẹ̀ fẹ́ se ohun tó lè fa àìsàn sí mi lára. Mo tún máa ń pa oúnjẹ tó kù sínú fíríjì kí ó lè turó dáadáa. Nígbà tí mo bá fẹ́ jẹ ĺẹ̀kan síi, mo máa ń gbé ka iná. Èyí máa ń jẹ́ kí n ní ìtunu pé oúnjẹ náà ṣì dáa. Mo tún máa ń gbìyànjú láti má ṣe oúnjẹ tó pọ̀ jù. Ànd, mo dẹ̀ fẹ́ ṣe iye tí mo lè jẹ kí oúnjẹ má bà á kù jù. Ṣugbọn bí ó bá kù, mi ò rí gẹ́gẹ́ bí ìṣòro. Mo kàn tún jẹ́ nígbà míi. Ní kókó, mo máa ń jẹ oúnjẹ tó kù nítorí mi ò fẹ́ sọ oúnjẹ nù rárá. Mi ò sì fẹ́ lo ohun tí mo ní.